Nígbà wo ni o kẹ́ yèn kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́ rẹ? Ní ibi iṣẹ́ mi, mo kẹ́ yèn kọ́ ǹkan tuntun ní ẹ̀ ni nígbà tí ọ̀gá wa pé gbogbo wa kí wọ́n sì ṣàlàyé àwọn ǹkan fún wa. Mo rí ǹkan tuntun kan nínú ẹ̀kọ́ tí wón fún wa ní ibi iṣẹ́ lẹ́ẹ̀ ni tí mo sì mọ̀ tí mo sì máa lò tí mo bá tí ń nílò rẹ̀ lára àwọn ǹkan tuntun tí mo kọ́ ní ẹ.

Nígbà wo ni o kẹ́ ìrìnàjò fún iṣẹ́? Ní ibi iṣẹ́ mi tí mo ti ń rìn rìnàjò kẹ́yìn, òun náà ni ọ̀sẹ̀ tí ó kọjá. Nígbà tí gbogbo wa tí a lọ ṣiṣẹ́ ní ilé iṣẹ́ ibòmíràn láti lọ kọ́ wọn ní nǹkan tí a ti ṣe ń ṣe ọjà ní ilé iṣẹ́ wa. A lọ sí ilé iṣẹ́ wọn láti lọ kọ́ wọn nítorí wọn ò mọ̀. Nígbà náà lo mo kẹ́rìnrìnàjò.

Nígbà wo ni o kẹ́yin kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbékalẹ̀ iṣẹ́ jẹ́ ohun tí mo máa ń kọ ní ojoojúmọ́ tí mo bá ti parí iṣẹ́. Oníkálukú tó ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ wa máa kọ ìgbékalẹ̀ tí wọn máa gbé kalẹ̀ fún ọ̀gá láti fi rí iṣẹ́ tí gbogbo wa ti ṣe ní ọjọ́ ní ẹ̀ní, tàbí ọjọ́ tí ó bá ń bọ̀, bó ṣe jẹ́ táyé máa ń kọ ní yèn.

Nígbà wo ni o kẹ́yìn ní àlà burúkú? Àlà burúkú jẹ́ ohun tí ènìyàn máa ń bẹ̀rù ṣi la ti là. Ṣùgbọ́n tí mo ti kẹ́yìn láàlá, ó ti ṣe dié. Nítorí náà mi gbàdúrà kí n láàlá burúkú kí ó má bà lé jẹ́ ohun tí yóò ṣe jàmbá fún ẹ̀mí ènìyàn ni mo ṣe gbàdúrà rẹ̀. Àlà burúkú ó da láti ní, ni mo ṣe máa ń ṣe dádá.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Tí mo bá ti fẹ́ lo fóònù mi, mo máa ń lo fóònù mi n gbogbo ìgbà ní ojoojúmọ́ boya bí i wákàtí mẹ́jọ nítorí orí fóònù mi ni mo máa wà láti máa fi máa pe èèyàn, fi máa ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ní ilé iṣẹ́. Òhun ni mo ṣe máa ń lo fún dídé wákàtí mẹ́jọ ní ojoojúmọ́ tí mo bá nílò rẹ̀.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣẹ́ rẹ? Olórí ìṣẹ́ mi jẹ́ ènìyàn tí máa ń ṣe àwàdà lọ́pọ̀lọpọ̀, tí mo sì fẹ́ràn láti máa ṣiṣẹ́ pẹ̀lú. Òun ni ìbáṣepọ̀ awa ni ó ṣe é ṣe dáradára jùlọ tí oníkálukú wa tí a ní ìbáṣepọ̀ dára pẹ̀lú ọ̀gá waa látara ìdùnnú àti bí ọ̀gá waa ti máa ń ṣe ń bá wa ṣeré. A ní ìbáṣepọ̀ gidi.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Àkókò tí mo máa fi n sùn kò ju àkókò bi mẹ́fà lọ ṣùgbọ́n ní ọwọ́ tí mo wá yii tí a wà nínú ààwẹ̀, àkókò tí mo máa fi ń sùn ju àkókò wákàtí mẹ́rin lọ tí ko sì dára fún mi torí ó ń ba ara jẹ tí mò sì ní wàhálà nínú ara tí mò ń rí.

Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Eyí tí mo fẹ́ràn jù ó náà ni titi òwúrọ̀, nítorí pé kíni gbogbo ohun tí ó n bá ṣẹlẹ̀, òhun ni wọ yóò máa rí dáradára ju ti ìrọ̀lẹ́ lọ tí ó jẹ́ pé ọ̀pọ̀ àwọn ẹlòmíràn won ríran dáadáa tí ó bá ti di ìrọ̀lẹ́ látara pé ilẹ̀ tí ń ṣú kò sì sí òórùn tó ń yọ mọ́, tó ṣe dára jù lọ tí òwúrọ̀ ni.

Ní ìgbà wo ni ó máa ń fà? Nígbà tí mo máa ń fà òun náà ni ọmọdé, tí ọmọdé bá ti n dàgbà, ó máa ń fà ní tóri pé kíni. Láti kékeré, òun ló ti máa ń kó yan tí ó ṣe máa ń ṣe nínú ayé títí tí yóò fi dàgbà. Láti kékeré, ẹ ti máa fà kó tó bẹ́rẹ̀ sí ní máa rìn, kó tó bẹ́rẹ̀ sí ní má ṣe gbógbo é.

Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Irú orin tí mo fẹ́ràn láti máa gbọ́, ohun náà ni orin fújì àti orin tí n máa mú ọgbọ́n wá bí irú àwọn orin pasuma tàbí orin Ayinla Ọmọwura tàbí orin àwọn Wasiu Ayinde àwọn orin bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ nítorí pé kìíní mo fẹ́ràn rẹ̀ àti kéékèèké sí ni mo ti máa ń gbọ́ títí mo fi dàgbà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ọjà, mo ṣi kẹ́yìn lọ sí ọjà ní ìparí ọ̀sẹ̀ tó kọjá, ní tó bá ti di ìparí ọ̀sẹ̀ ni máa ń lọ sí ọjà láti lọ ra ohun èlò tí mo nílò láti fi dáná fún ọ̀sẹ̀ kí má ba le máa dá mu ara mi láàárín ọ̀sẹ̀ láti máa lọ sójà nítorí mo máa ń lọ sí ibi iṣẹ́. Òuní ni mo ṣe máa ń lọ sójà ní ìparí ọ̀sẹ̀.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi, mo máa ń mú dání ni o, mi kì í fii lẹ̀ kí ẹnìkankan máa lọ mú kọ́kọ́rọ́ mi tàbí kó wọnú ilé mi lẹ́yìn mi. Óun ni mo se máa ń mú kọ́kọ́rọ́ mi kiri kí ẹnì kankan má ba à dé inú ilé mi. Kọ́kọ́rọ́ jẹ́ ohun tó jẹ́ wípé ó ṣe pàtàkì nínú ilé, ti kí kò gbudọ̀ sọnù.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù, òun náà ni áàpù tí mo fi máa ń pe àwọn ènìyàn tàbí àwọn WhatsApp mi tí mo fi máa ń fi nǹkan ránṣẹ́ fún àwọn ènìyàn kí wọ́n kà àti ọ̀pọ̀lọpọ̀ eré ìdárayá tí a lè ṣe lórí rẹ̀. Iru àwọn nǹkan bẹ́ẹ̀ yen oun ni mo máa ń fi àwọn áàpù tó wà lẹ́rọ̀ bá ni mi, sọ̀rọ̀ mí ṣe.

Irú irú iṣẹ́ wo ni o fẹ́ràn? Iṣẹ́ tí mo fẹ́ràn jù lọ, òun náà ni iṣẹ́ tíí máa ń mú owó wá, tó sì máa ń mú ìfọ̀kànbalẹ̀ wá. Irú àwọn iṣẹ́ kékeré, owó ńlá tí ènìyàn máa máa gba owó, owó tó tó ń kọ́lé, tó tó ń ra mọ́tò, tó tó ń ra ilẹ̀. Irú àwọn iṣẹ́ bẹ́yẹn òun ni mo fẹ́ràn láti máa ṣe. Nítorí pé kíni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ràn owó nínú ayé.

Ṣé o máa ń jẹ gúọ̀mù? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ, nitori pẹ́ kí ni tí mo bá ti ń jẹ, ó máa ń jẹ́ kí ara mi jí pépé tí gbogbo ara mi ò ní sùn ó máa wà kíkankíkan pé Ǹdí ó ń jẹ ẹ́". Mo fẹ́ ṣiṣẹ́ bá yi iru àwàn kọ́ bẹ́yẹn, ó jẹ́ ohun tí ó máa ń ṣe pàtàkì nínú ara mi. Tí mo bá ti ń jẹ ẹ́ mo sì fẹ́ràn rẹ̀.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣè ri? Tábìlì iṣẹ́ mi ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì jù lọ nítori tí mo bá fe ṣiṣẹ́. Òun ni mo máa ń lò tósì tóbi, tí ó ṣe ń gba oríṣiríṣi ìwé àti oríṣiríṣi àwọn kọ̀m̀pútà mi tí mo máa ń fi ń ṣiṣẹ́, tí mo sì fẹ́ràn láti máa lò látara fífẹ́ rẹ̀.

Ṣé o ní káàdì ìṣe? Bẹ́ẹ̀ni, oníkálukú tó wà ní ilé iṣẹ́, òun ló ní káàdì ìṣe nítorí pé òun ni a fi máa ń ṣe iṣẹ́ ní ilé iṣẹ́ tí a fi máa ń dá ìrètí lára oníbàárà àti òṣìṣẹ́ mọ̀ kí àwọn oníbàárà bá rí mọ̀ ẹni tí wọ́n máa lọ bá ní ilé iṣẹ́ tí wọ́n bá ti nílò ìrànlọ́wọ́. Oun lo níkálukú ṣe ní káàdì rẹ̀ tí máa ń gbé sọ́rùn.

Ṣé o ní àgbàlá òjò? Ehn, mo ní àgbàlá òjò tí mo máa ń wọ̀ tí òjò bá ti ń rọ̀, nítorí pé kìnnì oun ni máa ń dáàbò bo gbogbo ara mi tí kò sì ní jẹ́ kí òjò pa mí. Boya ti mo bá ní ohun tí mo fẹ́ ṣe nínu òjò tó sì ṣe pàtàkì tí mo gbọdọ̀ lọ ra iru nkan bẹ́yẹ̀n tàbí boya bí ní pa mí gan an ni mo máa fẹ́ lọ ra ohun níta, mo máa wọ àgbàlá òjò mi yìí láti lọ ra nǹkan tí mo fẹ́ rà kí òjò máa ba kan mi lára.

Ṣé o máa ń fi ìpara ṣára? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara ṣára lẹ́yìn tí mo bá ti wẹ́tọ̀ ní àárọ̀. Mo máa ń mú ìpara, màá fi pa ara mi nítorí pé kí ni ara pípa ó ṣe pàtàkì jùlọ ó sì máa ń jẹ́ kí ènìyàn ní ohun tí ó fẹ́ ní bí a kò fẹ́ kí ara rẹ̀ dán. Tí iwò bá para, ara rẹ, yóò sì máa dán látara ìpara tó ń lò.

Ṣé o máa ń na ara rẹ? Kí ló fẹ́ fa tí mo máa ń na ara mi? Àbí irú ìbéèrè wo ni a ń béèrè yìí? Ṣé ẹ̀yin ti rí bí tí ènìyàn ti wà tó sì mú páńkẹ́rẹ́ tó sì fi na ara rẹ̀? Àbí ìwọ ti rí bí táwọn ènìyàn tí máa ń na ara rẹ̀? Èmi kì í na ara mi nítorí kò sí nǹkan tí mo ṣe tí mo máa fi páńkẹ́rẹ́ máa na ara mi. Bí mó bá ṣe nǹkan tí ó dà gan máa mọ̀ tí mo ṣe bá ara mi wí, ṣùgbọ́n kò ṣe kí n máa na ara mi.

Sé o máa ṣe ìmúdójúìwọ̀n software re. Lórí software tó wà nínú kọ̀mpútà mi, mo máa ń ṣe ojúdùmò wọn nítorí pé kíni àrùn ò gbọdọ̀ kó sínú rẹ̀. Tó bá ti kó sínú rẹ̀, gbogbo ohun tí ènìyàn ti ṣe kalẹ̀ sórí kọ̀mpútà èèyàn ni yóò bàjẹ́ àti software yóò, gbogbo ẹ̀ yóò paré ni ní ṣe ṣe pàtàkì jùlọ láti máa ṣe ìmójúdùwòn rẹ̀.

Irú bàtà wo ni ó máa ń wọ̀? Bàtà tí mo máa ń wọ̀ pé oríṣiríṣi, mo ní sandal tí mo máa ń wọ̀ jáde, mo sì ní bàtà tí mo máa ń wọ̀ lọ sí òde bóyá bí party ìnáwó tàbí ìgbéyàwó tàbí party òkú. Mo máa ń mú àwọn bàtà yìí ìyẹn ni shoe tí mo sì máa ń wọ̀. Bẹ́ẹ̀ náà sì ni mo ní tí mo fi ń gbá bọ́ọ̀lù-ẹlẹ́sẹ̀.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà àti ẹsẹ̀ mi méjèèjì pé mo sì dúpẹ́ fún Ọlọ́run rí ohun tí ó ṣe fún mi tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá ti wọlé rín rara, àwọn kan wá tí wọn ò tíì lè rìn ní àlàáfíà ṣùgbọ́n èmi dúpẹ́ pé, mo ṣẹ̀ mí pé mo sì máa ń rìn ní àlàáfíà. Ṣùgbọ́n àwọn àgbàlagbà tí gbà ti ń dàgbà, nǹkan máa ń ṣe wọ́n ní ẹsẹ̀ ń gbà mí.

Bawo ni o ṣé màá n lo àkókó pẹ̀lú ẹbi rẹ? Ti mo bá ti wà pẹ̀lú ẹbi mi tí m bá ti fẹ́ lo àkókó mi, èmi tó bá ti jẹ́ igbà ti mo ò níṣẹ́ ni, mo màá lọ sí ilé láti lọ rí gbogbo awon ẹbí mi, awon ore àti ara mi kí a ba lè darapọ̀, kí a sì mú ohun ti a fẹ́ ṣe ṣe. Kí onikáluku sere fún ìgbà die boya ní ipàrí ọ̀sẹ̀ tí mi o bá ti ṣiṣẹ́ mo lè lọ.

Ṣé o máa ń mu àwọn ohun mímu pírótínì? Bẹ́ẹ̀ni, mo máa ń mu ohun tí ó n máa ń pa ìrọ̀nú mi rẹ. Toripé kíni tí mo bá ti n ronú, mo máa ń wa ohun tí èmi yóò lò láti fi pa ìrọ̀nú rẹ. Ni mo ṣe máa ń lo àwọn ohun mímú, pàápàá jùlọ ohun mímu tí mo lè mu láti fi pa gbogbo ìrọ̀nú mi rẹ́ kí má ba à ronú mọ́.

Ṣé o máa ń fi ìdáàbò bò òòrùn sára? Tí òòrùn bá ti pọ̀jù ni mo máa ń lò ìdáàbò bò òòrùn, ṣùgbọ́n tí kò bá fi bẹ́ẹ̀ sí òòrùn, èmi ò nílò ò. Nítorí náà o ṣe pàtàkì láti máa lò ó jùlọ tí mo bá rí pé òòrùn tó mú yi òun jo e lára, pàpa jùlọ ẹni tí ó bá pupa kí òòrùn má ba lọ́la kó lọ dúdú.

Ibo ni o fẹ lọ fún ìsinmi? Tí n bá ti wà ní àsìkò ìsinmi tí mo ní iṣẹ́ tí mo fẹ ṣe, mo máa padà lọ sí ọdọ ẹbí mi láti lo ma ṣe ìgbádùn pẹ̀lú wọn nítorí pé kíni ìsinmi jẹ́ ohun tí o ṣe pàtàkì jùlọ nínú ayé ẹde nitori gbogbo ohun tí o bá ṣe, ó yẹ kó máa ni ìsinmi ní pa pà julo.

Báwo ni o ṣe máa ń ṣe ètò iṣẹ́ àwọn iṣẹ́ àkànṣe? Tí mo bá ti fẹ́ ṣe ètò iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe kíni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, tí mo sì fẹ́ ṣe ètò rẹ̀, èmi yóò kọ́kọ́ wá àwọn ènìyàn mi tí mo fẹ́ jọ lọ ṣiṣẹ́ fún, a ó mọ ohun tí a fẹ́ kọ́ wọn kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́.